Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ lẹ́ẹ̀kọ̀kan. Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìgbà tí mo bá ríi wí pé iṣẹ́ tí mo ní nílẹ̀ ó pọ̀ ju wákàtí tó yẹ kí n fi ṣe iṣẹ́ lọ, tí oníbàárà mi sì fẹ́ gba iṣẹ́ rẹ̀ ní kíákíá, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.